Mo máa ń kọ orin, orin ni mo máa ń kọ. Mo láì kí orin fún ìdárayá, mo máa ń kéwì. So kí Olúwa kí ó ràn wá lọ́wọ́. Mo máa ń kọ orin, mo sì máa ń kọ ènìyàn. Mo ní ẹ̀bùn ìkọ́ni láti wàásù ọ̀rọ̀ Ọlọ́run, Olúwa fi fún mi. So nítorí ìdí èyí ńkọ́ mo lè kọ orin, mo lè kọ́ni.

Mo máa ń tọ́jú ara mi nípa wíwẹ̀ ní àárọ̀, màá sì tún wẹ̀ ní ọ̀sán, màá fọ́nu, màá jẹun ní àsìkò, màá ṣeré ìdárayá ní àsìkò, màá kọrin, màá sì tún ka Bíbélì láti fi kọ́ni ní ọ̀rọ̀ Ọlọ́run. Se n tẹ padà ni?

Ní ìgbà mìíràn tí àwọn ènìyàn bá pè mí ní àkókò tí mo bá wà ní ibi iṣẹ́, màá farabalẹ̀ jáde lọ sí ibi tí ọ̀rọ̀ mi ò tí nì lè dí ẹlòmíràn lọ́wọ́. Wọ́n ó sì gbọ́ oni tìn, oni tìn náà o farabalẹ̀ gbọ́ mi yékéyéké. Nípa bẹ́ẹ̀ ngbà n mo bá receive tán, ni máa padà sí ọ́fíìsì mi.

Ní ìgbà ìwé mi, ní ìgbà ìwé mi, mo fẹ́ràn ìtàn, ìtàn sísọ nípa ìlú, nípa àwọn ẹranko ilé tàbí ẹranko inú igbó, níba sè Ìjàpá, ìbá àṣẹ nípa ọ̀bọ, ìbá àṣẹ nípa ẹkùn, kí Olúwa kí ó rán mi.

Bí mo ṣe máa yan àwọn alábàásisẹ́pọ̀ mi ni pé màá pe wọn, màá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn tóun ti ìbéèrè àti àwọn ìkìlọ̀ tó yẹ láti fún wọn tí wọn ó máa tẹ̀lé nípa bá a ṣe jọ ń wọlé, ta jọ ń wọde, tí ìjà òfin ni máa sí nígbà gbogbo kí Olúwa kí ó rán mi.

Rárá, n ò lè na ara mi, nítorí pé bí nǹkan ò bá ṣe ènìyàn, ó sòro kí ènìyàn kó tó máa na ara rẹ̀. So nítorí ìdí èyí, Olúwa má jẹ́ kí nǹkan ṣe mí dé bí pé ng o máa na ara mi. Awá ènìyàn lá lé ná ènìyàn, a lé ná ẹlòmíràn, ṣùgbọ́n a kò lè na ara wa.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń se ìrànlọ́wọ́ àkọ́kọ́ fún ẹnikẹ́ni tí ó bá béèrè fún ìrànwọ́. Ìrànwọ́ nínú gbólóhùn ti ìrànlọ́wọ́ láti gba ènìyàn ní ìyànjú tàbí láti kọ́ni tàbí láti fi ọ̀nà hàn ènìyàn. Mo máa ń ṣe, mo mọ bí a ti ń ṣe ìrànlọ́wọ́ àkọ́kọ́ fún ẹnikẹ́ni tí ó bá béèrè fún, ṣùgbọ́n ó dúró lórí kí a béèrè fún kí a tó mọ irú ìrànlọ́wọ́ tí a ó ṣe fún ẹnikẹ́ni tí ó bá nílò ìrànwọ́ náà. So kò sọ̀rọ̀ rárá láti ṣe ìrànlọ́wọ́ torí pé mo máa ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn tí wọ́n bá béèrè fún ìrànlọ́wọ́ mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn jíjó. Mo máa ń jó pẹ̀lú ìlù àti orin tó dára. Mo fẹ́ràn ijó gan, mo sì máa ń gbọ́ ìlù. Bí ìlù bá ti bẹ̀rẹ̀ tó ouń ti orin tó dára, mo máa ń jó sí i torí pé ijó o je ara eré ìdárayá tí mo fẹ́ràn, bí mo se fẹ́ràn àti máa sọ̀rọ̀. Bẹ́ẹ̀ náà ni tí mo fẹ́ràn láti máa kọ orin tàbí kéwì. Bẹ́ẹ̀ náà ni mo sì fẹ́ràn ijó, ijó dára lára torí pé ó jẹ́ eré ìdárayá. Mo máa ń jó, mo sì fẹ́ràn ijó bẹ́ẹ̀ gẹ́gẹ́.

Rárá o, ẹ̀yin, ẹ̀yin kìí fọ́ èmi o. Èmi ò ní ìrírí ẹ̀yin fífọ́. Nítorí ìdí èyí, n ò mọ̀ bí ẹ̀yìn ṣe máa ń fọ́ àwọn ènìyàn torí pé Ọlọ́run ò jẹ́ kí n mọ̀ bí i ti ṣe ṣe wọ́n. Mi fi lè ní ìdáhùn lórí pé bẹ́ẹ̀ yín ṣe máa ń fọ́ àwọn ènìyàn. Bó yá ó ń ro wọ́n ni tàbí ó ń dùn wọ́n ni Ọlọ́run kò pé kí n ní ìrírí rẹ̀. Ní kò jẹ́ kí n fi lè sọ bí ẹ̀yìn ṣe máa ń fọ́ àwọn ènìyàn.

Bí mo ṣe máa ń tọrọ ìdáríjìn lọ́wọ́ ẹnikẹ́ni tí mo bá ṣẹ̀ ni wípé, màá lọ sí ọ̀dọ̀ ẹni tí mo ṣẹ̀, màá bẹ̀ ẹ́, màá fi orúkọ Olúwa bẹ̀ ẹ́ pé kó dákún kó dáríjìn mí wípé ǹ kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Bí ó bá jẹ́ mọ́ kí n kúnlẹ̀, màá kúnlẹ̀ fún, màá sì bẹ̀ ẹ́ kó dáríjìn mí nítorí pé n ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Yóò sì gbọ́, yóò sì dáríjìn mí.

Èmi kò ì lo iPhone, Samsung ni mo máa ń lò. Ìdí nìyí tí èmi kì í fi lo cloud, torí pé àwọn tó bá lọ iPhone ni wọ́n máa ń lo cloud. Nítorí náà nkọ́ Samsung ni mò ń lò tí Olúwa ń sì gba ìṣàkóso fún mi. Tí mò ń lò lọ́wọ́lọ́wọ́, ohun náà ni mo fi ń dáhùn àwọn ìbéèrè tí ẹ̀ ń bí mi yìí, tí ṣe Samsung.

Bí mo ṣe máa ń tọ́jú èékánná ọwọ́ àti tẹsẹ̀ mi ni wípé, ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni mo máa ń gé èékánná mi. Gbogbo ọjọ́ Saturday, gbogbo ọjọ́ Saturday ni mo máa ń gé èékánná mi tí ó sì máa tónítóní àti ti ọwọ́ àti tẹsẹ̀ mi. Mo máa ń tọ́jú rẹ̀ kí kọjá ọjọ́ Saturday, Saturday, Saturday ni mo fi máa ń tọ́jú èékánná mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran oúnjẹ tí ó ní ata. Oúnjẹ tí kò ní ata n kò fẹ́ran rẹ̀ rárá. Ṣùgbọ́n mo fẹ́ran oúnjẹ tó ní ata. Ata náà kò jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì, kì ṣe pé kí ó pọ̀ ju rere, ṣùgbọ́n n ò lè jẹ oúnjẹ tí kò ní ata. Mo fẹ́ran oúnjẹ tí ó ní ata, kí ó má pọ̀ jù ní fere jo gínì.

Rárá, èmi kì í lo ìbòjú nítorí wípé Kristẹni ni èmi. Èmi kì í ṣe Mùsùlùmí tí máa ń fi aṣọ bójú bí ẹlẹ́há. Nítorí náà nkọ́, èmi kì í lo aṣọ ìbòjú rárá torí pé ti Jésù ni èmi ń ṣe.

Orí kìí dédé fọ́ mi tí kò bá ní ìdí. Tí mo bá ṣe wàhálà púpọ̀ ní ojú ọjọ́, tí n kò bá sì ráyè sínmi tàbí kí n sùn, nìkan ni ó máa ń fa ẹ̀fọ́rí fún mi. Ṣùgbọ́n ní kété tí mo bá ti wá àyè tí mo sùn, tí mo n'ara, ẹ̀fọ́rí ó sì lọ. So nítorí náà n kọ́ kì í ṣe gbogbo ìgbà ni orí fọ́ mi. Asiko ìgbà tọ́ bá yẹ kí ń sínmi tí ń bá tíì ráyè sínmi ni orí máa ń fọ́ mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan.

Nígbà gbogbo ni mo máa ń kọ́ àwọn ènìyàn ní ìgbékalẹ̀ isẹ́ wọn, kí wọ́n, kí ó má ba à sise, kí wọ́n, kí ó má ba à si iwà hù. Ìgbà gbogbo ni mo máa ń gbìyànjú láti kọ́ wọn ní ìgbékalẹ̀ isẹ́ wọn, kí wọ́n o má ba à sise, kí a má ba à si ra wa gbọ́, kí a wọ̀ kí ó má ba à ṣẹlẹ̀. Kò sí ìgbà tí n ò kọ́ wọn ní ìgbékalẹ̀ isẹ torí bí wọ́n bá ti fẹ́ si iwà hù tàbí kí wọ́n má ba à si iwà hù ni mo fi máa ń se bẹ́ẹ̀ fún wọn.

Bẹ́ẹ̀ni, gẹ́gẹ́ bí obìnrin, àwọn òbí mi bá mi lu etí mi nígbà tí mo wà ní kékeré. Níbẹ̀ ni mo sì máa ń fi yẹetí ni mo máa ń kí bọ̀ nígbà tí mò ń lò. Ṣùgbọ́n kété tí mo di Kristẹni tí mo jẹ́wọ́ Jésù ni èmi kò lo yẹtí mọ́. Ṣùgbọ́n àwọn òbí mi lu etí fún mi. Nítorí ìdí èyí, mo lu etí torí pé láti ìgbà kékeré tí n kò tíì ẹ́ ti ìgbọràn rárá ni àwọn òbí mi ti bá mi lu etí tí wọ́n sì ń bá mi kí yẹtí bọ̀ títí di àsìkò yìí. Ṣùgbọ́n kété tí mo di ti Jésù, n kò lo yẹtí mọ́ láti ìgbà náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ètò àwọn nǹkan mi tí mo bá fẹ́ ṣe kí ó lè bá lọ déédé, kí ó má baà dáru, kí ó má baà di pé mo dáwọ́ lé tán, ipá mi ò ká. Mo máa ń ṣe ètò bí mo bá ta ọjà tàbí mo ra ọjà, mo máa ń ṣe ètò láti mọ èló ni mo rà, èló ni mo tà, èló ni mo fi pamọ́, èló ni mo lò níbẹ̀. Nítorí ìdí èyí, mo jẹ́ ẹni tó máa ń ṣe ètò nǹkan gidigidi.

Trader ni ọjà mi. Trader. Iyẹn pé mo ń ṣòwò, mo ní sọ́ọ̀bù. Mo tètè máa ń jáde nílé ní ago mẹ́jọ, ó sì máa ń tọ́ ago mẹ́sàn kó tó di pé mo close sọ́ọ̀bù mi. So nítorí ìdí èyí bí wákàtí mẹ́wàá sí mọ́kànlá ni mo máa ń lò nídi ọjà títà mi. Ṣùgbọ́n láàárín rẹ̀ mo ń sinmi nínú rẹ̀. Láàárín rẹ̀ mo ń lọ ṣọ́ọ̀ṣì nínú rẹ̀. Láàárín rẹ̀ ni mo ń dáná tí mo sì tún lè sùn ní àárín rẹ̀ tí mo bá fẹ́ nára. So nítorí ìdí èyí. Ṣùgbọ́n láàárín wákàtí láti bí ago mẹ́jọ sí mẹ́sàn, oun ní ijoko mi tí ì ṣe bí i wákàtí mọ́kànlá, wákàtí mọ́kànlá. Tọ bá jẹ́ pé ago mẹ́jọ ṣáago mẹ́jọ ni méjìlá, okay. Wákàtí, wákàtí rẹ̀ ju méjìlá lọ tí mo máa ń lò torí pé ní sọ́ọ̀bù ni mo wà. So ọjà ni mò ń tà, kì í ṣe ọ́fíísì ni mo wà. So nídìí ọjà ni mo máa ń wà. So ìgbà mi gan, o le tọ́ wákàtí mẹ́rìnlá, wákàtí mẹ́rìnlá kí n tó-- wákàtí mẹ́rìnlá ni mo máa ń lò nídi ọjà mi. Ṣùgbọ́n kò pé kí n má sinmi. Láàárín ẹ̀ mo lè lọ ṣọ́ọ̀ṣì, láàárín ẹ̀ mo lè jó, láàárín rẹ̀ mo lè kọrin.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́ tàbí kí n wí pé mo máa ń fi owó pamọ́. Bí àkókò bẹ́ẹ̀ bá wà láti fi owó pamọ́ nítorí pé ọjà tí mò ń tà, mo lè lọ sí ọjà lọ́sẹ̀, mo sì lè lọ lẹ́ẹ̀mejì lọ́sẹ̀. Ṣùgbọ́n mo máa ń pa owó pamọ́ níwọ̀n ìgbà tí ààyè rẹ̀ bá yọ. Lára géènì mi tàbí tí ń bà tí ì ṣe tán tí màá lọ sí ọjà, màá kó pamọ́, bọyá sí báǹkì tàbí sí ilé. Nítorí náà nko mo máa ń fi owó pamọ́ sí ìpàmọ, sí ìfowópamọ́sí.

Ó rọrùn láti gbọ́ ìró àwọn oníbàárà mi nítorí pé nígbà mìíràn tí mo bá fẹ́ gbọ́ ìró oníbàárà mi fún àwọn tí ó wà lọ́nà jíjìn, mo lè pè wọ́n nínú handset mi tàbí kí awọ́n pẹ̀lú kí wọ́n ó pè mí. Nípa bẹ́ẹ̀, a ó jọ gbúro ara wa. Bọ́ n bá ní ọjà lọ́wọ́ tàbí wọ́n fẹ́ kí n fi ọjà ránṣẹ́ sí àwọn, so nípasẹ̀ handset ni mo ti máa ń gbúro wọn ní ìgbà púpọ̀. Ò mìíràn tí àwọn customer mi, oníbàárà mi ọba jìnnà sí ilé mi, mo máa n rán láti ara àwọn ọmọ mi pé kó lọ bá mi gbọ́ ìró wọn pé ṣe ọjà ń lọ, ṣe ká kó ọjà wá àbí ká dáwọ́ dúró ná. So nípa bẹ́ẹ̀, a rí i wipé dájúdájú a ń gbúro ara wa láti pasẹ̀ ẹ̀rọ àbára ẹ́ni sọ̀rọ̀

Àwọn ohun tí mo fẹ́ràn ní ara ice cream. Àkọ́kọ́ mo fẹ́ràn adùn rẹ̀, mo sì fẹ́ràn ìtútù rẹ̀. Bẹ́ẹ̀ ni mo sì ń gbádùn pé ó jẹ́ funfun, torí pé aláwọ̀ funfun ni ó wọ́pọ̀ nínú àwọn ice cream yẹn. Mo fẹ́ràn adùn rẹ̀, mo fẹ́ràn pé ó máa ń tutù, àti pé bó bá ṣe wù mí ni mo sè máa ń fẹ́ tútù rẹ̀ sí. Bí mo bá fẹ́ ní tútù rẹ̀ gidigidi, mo lè, mo lè tètè mú tàbí kí ń jẹ́ kó, kó, kó sinmi díẹ̀, torí pé mo dàgbà ní ọjọ́ orí. N ò sábà mú nǹkan tútù tó bá tutù jù, ṣùgbọ́n mo láìké adùn ice cream.

Láti bí aago mẹ́wàá àbọ̀ ni mo ti máa ń lọ sùn. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run bí ilẹ̀ bá ti sú tí mo kúrò ní ṣọ́ọ̀bù. Ṣọ́ọ̀bù mi kò jẹ̀ná sílé. Lára ilé ni ṣọ́ọ̀bù mi wà pẹ̀lú. So mo bá ti palẹ̀mọ́, lẹ́kósì tó di pé mo palẹ̀mọ́ ni màá ti jẹun. Màá lọ sùn níbi aago mẹ́wàá bọ̀ títí di ìgbà tí Ọlọ́run bá ji mi sí ti bí aago mẹ́fà kí n tó dìde.

Ohun tí ò máa fún mi ní ìtara ní ìdí ọjà mi, òun ní pé kí n rí àwọn customer, kí wọ́n ó bò mí, kí wọ́n fẹ́ láti ra ọjà. Inú mi máa ń dùn, màá sì rí pé mò ń dá wọn lóhùn titara titara tí mò ní fi ohunkóhun falẹ̀ láti dá àwọn ènìyàn lóhùn. Nítorí ìdí èyí, inú mi tó máa ń mú inú mi dùn ju ni kí àwọn customer ó bò mí. O máa ń wù mí lórí láti dá wọn lóhùn nì kankan pẹ̀lú ìtara. So, nítorí ìdí èyí.

Ní ìgbà gbogbo mo máa ń gbìyànjú tí mo sì máa ń kọ́ nǹkan tuntun ní ìdí ọjà mi torí pé ojoojúmọ́ ni oun gbogbo ń yí padà. So nítorí ìdí èyí, ìgbà gbogbo kò ní ìgbà torí pé gbogbo àkókò ni mo ní ore ọ̀fẹ́ láti fi kọ́ nǹkan tuntun bí ọjà mi ó ṣe dàgbà, bí iṣẹ́ mi ó ṣe gbèrú si. Gbogbo ìgbà ni mò ń kọ oun kan tuntun. Bí oun tuntun kan bá ti jáde, àwọn oníbàárà mi ó sọ fún mi. Èmi ìdígbà á kọ̀ pé bọ́yá láàárín oṣù tàbí ọdún, ṣùgbọ́n nígbà gbogbo ẹ ni mó máa ń gbìyànjú láti kọ́ nǹkan tuntun nípa ọjà mi kí ọjà mi kí ó lè bá máa tẹ̀síwájú dáradára.

Bẹ́ẹ̀ni, gbogbo nǹkan tó wà lára písà náà ni ó dára ṣùgbọ́n kò e ṣe oúnjẹ tèmi torí pé ọmọ Yorùbá ni mí. Písà dára, ṣùgbọ́n kì í ṣe oúnjẹ tii èmi. Písà dára, mo fẹ́ràn ẹran tí wọ́n máa ń pòo pọ̀ mọ́, ẹran tí won máa ń pòo pọ̀ mọ́, ṣùgbọ́n síbẹ̀ kì í ṣe oúnjẹ tèmi torí pé kì í ṣe oúnjẹ tí bàbá àti ìyá mi fi kọ́ mi ṣùgbọ́n òun náà dára. Mo fẹ́ràn àwọn ẹran tí wọ́n máa ń miisí bi chicken tí wọ́n máa ń miisí mon, mo fẹ́ràn rẹ̀. So, nítorí ìdí èyí, písà kì í ṣe oúnjẹ èmi ṣùgbọ́n síbẹ̀ mo fẹ́ràn yíyo ẹran orí rẹ̀ jẹ lọ́dọ̀ àwọn ọmọ.

Ẹ̀ ṣe, àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ ní ti ọjà mi ni pé, bí ọjà mi ó ṣe gbòòrò si, bí màá ti ṣe rí owó fẹ ọjà mi lójú, tí ọjà mi ó sì pọ̀, tí sọ́ọ̀bù mi ó sì pọ̀ ju èyí tí mo ní lọ. Bẹ́ẹ̀ ni mò ń fẹ́. Mo ní kí àwọn k-kí ni àwọn customer níbí púpọ̀ tí wọ́n máa kó ọjà fún mi àti èyí tí èmi náà máa ta ọjà fún. So, àwọn ìmọ̀ tí mò ń fẹ́ náà, àwọn ìmọ̀ tuntun, bí mo ṣe lè mọ̀ ní àwọn customer sí tí wọ́n máa kó ọjà fún mi àti wọ́n máàán tí wọ́n máa bá mi rajà. Èyun ni wọn ní àwọn ìmọ̀ tuntun tí mo tuń fẹ́ kọ́ láti ní àwọn customer sí ju tí a tẹ̀yin wá lọ. Ó ni ó wà ní ọkàn mi.

Ìbéèrè yín nìyí pé ṣe mo máa ń jẹ oúnjẹ tó léròjà fún ìlera. Ẹ ò rántí fi jà sí iwájú lérò. Ṣé mo máa ń jẹ oúnjẹ tó léròjà fún ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó ní èròjà fún ìlera ara mi, torí mo ti dàgbà ní ọjọ́ orí. Oúnjẹ tó le fún mi lókun, òun ni mo máa ń jẹ, nítorí pé yóò ní èròjà tó péye tó sì le fún mi ní ìlera pípé, tí kò ní mú ikọ́ rẹ̀ mì, tí kò ní mú kí ó sú mi, tí kò ní fa àìsàn sí mi lára. Nítorí náà nko, mo máa ń jẹ oúnjẹ tó ní èròjà nínu fún ìlera ara mi.

Ohun tí mo máa ń ṣe kí n tó lọ sùn ni wípé màá yin Ọlọ́run mi lógo, màá dúpẹ́ bẹ́ẹ̀ ni màá sì gba àdúrà kí n lè fi ojú ọrùn mi lé Ọlọ́run lọ́wọ́. Màá gbàdúrà fún àbọ̀ àti ànu, fún èmi àti àwọn ọmọ ẹbí mi pé bí a ṣe fẹ́ sùn pé kí Olúwa kí ó jí wa sí ìmálé alààyè. So nítorí ìdí èyí àdúrà ni mo máa ń ṣe kẹ́yìn kí n tó lọ sùn.

Ìbéèrè yín yìí kò fi gbogbo ara yé mi tó. Pé ṣé mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Ẹ̀rọ abánisọ̀rọ̀ yìí, ò n nà ni èmi mọ̀ ní ẹ̀rọ tí ó ń ṣe ìrànlọ́wọ́ ohùn láti bá àwọn ènìyàn sọ̀rọ̀. Mo sì máa ń lò o, ò n náà ni mo fi ń dáhùn àwọn ìbéèrè tí ẹ̀ ń bí mi yìí. Ó jẹ́ handset. N ni mó rò pé ẹ̀rọ ìrànwọ́ ohùn. Mò ń lò ò n náà ni mo fi ń dá yín lóhùn yìí. Ṣùgbọ́n tí ó bá yàtọ̀ sí ẹ̀rọ ìléwọ́ handset yìí, n kò mọ ìtumọ̀ ẹ̀rọ ohùn tí ẹ béèrè, àfi tí handset tí mò ń lò yìí tí mo fi ń dá yín lóhùn yìí lọ́wọ́lọ́wọ́.

Kí Olúwa kí ó ràn mí lọ́wọ́. Àkókò bí aago márùn ún sí márùn ún àbọ̀ ni mo máa ń jẹ oúnjẹ alẹ́ mi ní gbogbo ìgbà àti ní gbogbo ọjọ́. Ìgbà mìíràn ó sì lè ju bẹ́ẹ̀ lọ díẹ̀ bí n kò bá tètè kúrò ní ṣọ́ọ̀bù. Ṣùgbọ́n nígbà mìíràn, nígbà púpọ̀, agogo márùn ún sí márùn ún àbọ̀ ni, ṣùgbọ́n kì í se ìgbà gbogbo o.

Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀ kékeré kan tí mo fi ń lọ sí ọjà tí mò ń gbé lọ gbé bọ̀. Láti fi ra ọjà tàbí láti gbé jáde lọ sí ilé ìjọsìn. Mo ní ọkọ̀ kékeré kan tí mò ń gbé lọ gbé bọ̀.

Bẹ́ẹ̀ni, WiFi mi yára tó, òun náà ni mò ń lò tí a jọ fi ń sọ̀rọ̀ yìí. Ní ọ̀tun atí agbára handset ti Samsung mi, mo sì tunró pé WiFi mi yìí ó yára ní iwon tunwon sí, torí Samsung ni mò ń lò. Òun náà ni mò fi ń dá a yín lóhun àwọn ìbéèrè tí ẹ̀ ń bí mi yìí. Ṣùgbọ́n agbára rẹ̀ lè máa péye tó, ṣùgbọ́n mo sì ń rí i lò lọ́wọ́lọ́wọ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìyàn jíjẹ torí pé oúnjẹ àwa Yorùbá ni. Ó dára lára, ó ń fún ara lókun. Nítorí náà kó, mo fẹ́ràn ìyàn jíjẹ. Mo fẹ́ràn ìyàn jíjẹ, ìyàn dára pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń wẹ̀. Níwọn ìgbà tí àkókò bá tó fún mi láti wẹ̀, ó yá ní àárọ̀ kùtù tàbí ní àsálẹ́ kí n tó lọ sùn. Mo mọ̀ bí a ti ń wẹ̀ torí pé èmi náà kì í ṣe ọmọ kékeré. Nítorí ìdí èyí, mo mọ̀ bí a ti ń wẹ̀ ní òwúrọ̀ tàbí ní àsálẹ́ kí n tó lọ sùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò orí tẹlifíṣàn ṣùgbọ́n kì í ṣe ìgbà gbogbo torí pé ọjà mi kò fi ààyè kí n jókòó sílẹ̀ púpọ̀ láti máa wo tẹlifíṣàn ṣùgbọ́n ní Ẹ̀kọ̀ọ́kan tàbí ní ọjọ́ Sunday tí a bá ti ilé ìjọsìn dé, mo máa ní àǹfààní láti wo tẹlifíṣàn ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà bí mo ti sọ wọ̀.

Ọ̀nà méjì ni mo máa ń gbà láti yanjú ìṣòro orí ẹ̀rọ ayára bi asa mi. Àkọ́kọ́, mo lè gbé fún ọmọ mi nínú ilé kó bá mi yẹ̀ ẹ́ wò, kó bá mi wo ohun tó ń ṣe. Ìgbà mìíràn, ó lè bá mi rí se. Ìgbà mìíràn, mo sì lè pe àwọn customer mi tí bá mi yẹ̀ ẹ́ wò, mà á pè wọ́n láti wá bá mi wò, wọ́n á sì bá mi yanjú ìṣòro orí rẹ̀, mà á sì fún wọn ní owó, owó iṣẹ́ tí wọ́n bá mi ṣe ní orí ẹ̀rọ náà. Nítorí náà ke se igba gbogbo lẹ̀ mi gangan rí ìṣòro yanjú bí kò se àwọn ọmọ mi àti àwọn customer tí mò gbé fún láti bá mi yanjú ìṣòro rẹ̀, wọ́n á sì bá mi ṣé mà á san owó iṣẹ́ wọn fún wọn.

Ẹ̀ṣe, tẹ́lẹ̀ mo máa ń rántí àwọn àlà tí mo bá là. Ṣùgbọ́n lẹ́nu bí ọdún díẹ̀ sẹ́yìn báyìí, n kò mọ rántí gbogbo rẹ̀ mọ́. Nítorí pé ọjọ́ orí tí ń pa á lára kò jẹ́ kí n máa rántí. So ìgbà mìíràn tí mo bá là àlà, mo lè tètè mú baírò ní òru yẹn kí n kọ ọ́ sílẹ̀. Torí tí mo bá ní ó dìgbà tí ilẹ̀ bá mọ́, ó lè ṣe é ṣe kí n gbàgbé. Ṣùgbọ́n báyìí n ò máa fi gbogbo ara rán ti àwọn àlà mi mọ́. A fi kí Olúwa kí ó rán mi lọ́wọ́. Amen.

Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, ojoojúmọ́, ìgbà gbogbo ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi. Láti òwúrọ̀ kùtù ní máa ti bẹ̀rẹ̀ kó tó di pé mo lọ sí ilẹ̀kùn ṣọ́obù mi. Mo sì kórira ìdọ̀tí, ìgbà púpọ̀ ni mo máa ń gbá ilẹ̀ tí mo sì máa ń tún àyíká mi ṣe torí mo fẹ́ran ìmọ́tótó gan-an. Nítorí ìdí èyí, ìgbà gbogbo, gbogbo àkókò n ni mo máa ń tọ́jú inu ilé mi torí n kò fẹ́ ìdọ̀tí kan bíi ti wú o mọ̀.

Ohun tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan, ní àkọ́kọ́ ní òwúrọ̀, gbogbo òwúrọ̀, mo gbọ́dọ̀ yin Ọlọ́run mi lógo kí n gba àdúrà, kí n sì fi ọjọ́ náà lé Ọlọ́run lọ́wọ́, èmi àti àwọn ọmọ ẹbí mi. Èyí ni a kọ́kọ́ máa ń ṣe ní òwúrọ̀, gbogbo òwúrọ̀ ni. A gbodọ̀ láti kọ́kọ́ yin Ọlọ́run lógo, kí a sì fi ọ̀nà wa lé Ọlọ́run lọ́wọ́ nínú àdúrà.

Bẹ́ẹ̀ni, etí mi dára ó sì ń ṣiṣẹ́ dáradára. Bẹ́ẹ̀ni etí kò dùn mi rí, etí mi ń ṣiṣẹ́ dáradára. Ó ń ṣiṣẹ́ gidi ní gbogbo ìgbà tí ẹni Kénì bá pè mí ni mò ń gbọ́ tí mo sì ń dá a lóhùn. Etí mi ń ṣiṣẹ́ dáradára.

Ìbọ̀sẹ̀ dúdú ni mo fẹ́ràn. Ìbọ̀sẹ̀ dúdú ni mo fẹ́ràn, èyí tí ó gùn. Mo ní èyí tó gùn dé súnmọ́ ibi orúnkún mo sì ní òmíràn tí ó gùn kọjá kókósẹ̀ mi. Nítorí ìdí èyí, ìbọ̀sẹ̀ dúdú ni mo fẹ́ràn. Èyí tí ó gùn dáadáa àti èyí tí kò gùn jù méjèèjì ni mo fẹ́ràn tí ó sì jẹ́ dúdú.

Bẹ́ẹ̀ni mo fẹ́ kí iṣẹ́ mi kí ó fẹ̀ lójú lọ sí ìlú mìíràn, kí Olúwa kí ó ràn mí lọ́wọ́, kí ó fún mi ní owó láti fẹ iṣẹ́ mi lójú lọ sí ìlú mìíràn, nítorí pé mo fẹ́ bẹ́ẹ̀, inú mi yóò sì dùn sí i tí mo bá rí onígbowọ̀ tó lè ṣe ìrànlọ́wọ́ fún mi.

Bẹ́ẹ̀ni, kò ṣòro fún mi láti mọ, láti rántí ibi tí mo ti sì owó ná tàbí tí mo bá ṣí ọjà rà, nítorí pé ohun gbogbo ló ní ètò àti àkọsílẹ̀ àti iye tí mo máa ń rà. Lọ fi jẹ́ pé tí mo bá ṣí owó ná níbi kan, Olúwa á tètè rán mi létí láti mọ pé ọjà tí mo lọ rà kẹ́yìn, màá yẹ receipt rẹ̀ wọ̀. È ló ni wọ́n kọ sí. Bí ó bá jẹ́ pé ibi tí wọ́n ti kọ́ ni wọ́n ti ṣe àṣìṣe, màá padà síbẹ̀, màá le ṣe àlàyé fún wọn wípé, "Mọ rántí pé iye báyìí ni mo san fún yín. Iye báyìí lọjà tí mo rà, ṣùgbọ́n iye báyìí ni mo san." Ẹ̀n, Ọlọ́run ló máa ń rán mi létí láti mọ ìgbà tí mo bá sí owó ná fún àwọn oníbàárà mi tàbí mo sí owó san fún àwọn tó bá mi rajà. Bí mo bá ti rán wọn létí, wọn á gbọ́, wọn á.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn fèrèsé ọkọ̀ nítorí pé láti ibẹ̀ ni atẹ́gùn ó ti máa fẹ́ sí mi lára. Bọ́ ya mọ̀ ń lọ ni tàbí mọ̀ ń bọ̀. Nítorí náà nkọ́, atẹ́gùn máa ń gba ibi fèrèsé ọkọ̀ wọlé sí ènìyàn lára. Ìdí nìyí tí èmi pẹ̀lú ṣì fi máa ṣí sílẹ̀ ní iwọ̀n tun wọn sí, kí atẹ́gùn kí ó lè bá a máa fẹ́ wọ inú ọkọ̀.

Ìgbà méjì ni mo máa ń fọ eyín mi lójúmọ́. Ni àárọ̀ kùtù tí mo bá ti ń wẹ̀ tàbí kí n tó wẹ̀, màá fọ eyín mi. Ni àsálẹ́ tí mo bá fẹ́ sùn, ní àkókò tí mo bá ń sanra tí mo sì ń wẹ́ lẹ́ẹ̀kejì, mo máa ń fọ ẹnu mi pẹ̀lú fún ìmọ́tótó ara mi.

Rárá, hun o fẹ́ràn le lọ sí ilé ìsẹ̀mbáyé torí pé gẹ́gẹ́ bí onígbàgbọ́, onígbàgbọ́ máa ń ṣọ́ra. Ilé ìsẹ̀mbáyé kò wà fún onígbàgbọ́, sugbọ́n fún àwọn ẹlẹ́sìn ìsẹ̀mbáyé. N nu ọmọ lọ ilé ìjọsìn, ẹni onígbàgbọ́ lọ kì í sí ilé ìsẹ̀mbáyé torí ǹkan ìsẹ̀mbáyé ló kún ibẹ̀. Àwọn ẹni ìsẹ̀mbáyé náà ni wọ́n sì sábà máa lọ síbẹ̀. Hun o fẹ́ràn láti lọ sí ilé ìsẹ̀mbáyé rárá.

Ìbéèrè yìí kò tíì fi gbòngbò mulẹ̀ láti mọ irú ìbéèrè wo ni "kí ni ìgbádùn rẹ̀" tàbí "kí ni ìgbádùn rẹ̀". Kò, kò tíì ní ìtumọ̀ dáadáa tó, kò tíì ní ìtumọ̀ dáadáa tó kò jẹ́ kí èèyàn ó lè mọ̀, kò jẹ́ kí n lè mọ ìdáhùn tí hun o fún. Kí ni ìgbádùn rẹ̀ tàbí kí ni ìgbádùn rẹ̀, eh, kò tíì ní ìtumọ̀ tí èèyàn fi lè mú esì gidì pàtó jáde. Torí èdè yẹn kúrú, kò sì forí ṣọ ìtumọ̀ tí èèyàn fi lè mú ìdáhùn gidi rẹ̀ jáde.

Rárá, n kò lé ọmọ kankan kúrò nídi ọjà mi ri So àfi ẹni tí ó bá gba ìyọ̀nda tí mò ń súre fún, tí wọ́n sì ń lọ ní àlàáfíà. N kò fi igba kankan lé ẹnikẹ́ni kúrò nídi iṣẹ́ rí. Nítorí pé àwọn ọmọ iṣẹ́ mi ò ṣẹ̀ mí débi kí n lé wọn kúrò nídi ọjà. N kò lé ẹnikẹ́ni kúrò nídi ọjà, mi ti ṣe iṣẹ́ mi rí. Ṣùgbọ́n wọ́n ń gba ìyọ̀nda tí mò sì ń súre fún wọn, tí ouń kaluku sì ń lọ pẹ̀lú àlàáfíà.

Batiri fóònù mi kìí dédé dúró. Lẹ́yìn ọjọ́ méjì àti ààbọ̀, òun ni bátìrì fóònù mi tó máa ń dúró. N e sì jẹ́ kó dúró tí n ó fi finasi ń fi gbanasi lára. Ṣùgbọ́n pé bọ́yọ̀ máa ń dúró, tó bá ti fún, kì í dúró bọ̀rọ̀bọ̀rọ̀. Ó máa ń lo ọjọ́ méjì àti ààbọ̀. So nítorí ìdí èyí, kì í dúró bọ̀rọ̀bọ̀rọ̀. Ó bá sì dúró bí mo bá ti gbaná si, èní ó bẹ̀rẹ̀ ẹsẹ̀.

Rárá o, èmi kò ní ìrungbon, torí pé ọbinrin ni mí, ọbinrin kì í ní ìrungbon. Èmi kò ní ìrungbon rárá o torí pé ọbinrin ni mí. Ọkùnrin ló máa ń ní ìrònú gbà. Ọkùnrin ló máa ń ní ìrúngbon ṣùgbọ́n èmi kò ní ìrungbon, torí mó jẹ́ ọbinrin.

Ẹ̀ṣẹ̀, mo máa ń rí pé ọjà mi dára torí pé èmi náà ni mò ń ra ohun tó dára sígbá. Máa sì tà á torí pé n ò jẹ́rá ìrakura sígbá. Ọjà mi dára, ó sì tẹ́ àwọn tó ń bá mi rà lọ́rùn torí pé wọ́n mọ wípé n yẹta ìtàkùn ta. Bẹ́ẹ̀ lèmi náà e ra ìrakura lórí igbá níbi tí mo ti ń ra. Ohun tó dára ni mò ń tàá, ó dára, mo sì ń rí í tà lọ́nà tó gbà dára.

Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi ṣe iṣẹ́ wọn nígbà tí wọ́n kò bá sí níbẹ̀. Bọ́ya fún àpẹẹrẹ, irú ọjà tí èmi kò báa ní, tí àwọn ẹlẹgbẹ́ mi bá ní, mo lè pè wọ́n ṣé pè to. Wọ́n fẹ́ ra ọjà báyìí o, ń jẹ ẹ ní, bí wọ́n bá ní, wán gbé e síta fún àwọn oníbàárà mi. Bó bá sì jẹ́ pé àwọn náà ni tí n ò bá sí ní tòsí, wọ́n máa ń bá èmi náà ta ọjà mi tí ń sì ba owó rẹ̀ nílẹ̀. Nítorí náà nkọ́, aà, mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi ṣe iṣẹ́ wọn, iyùn títa ọjà wọn, torí pé ọjà ni èmi ń tà, ọjà ni mò ń tà. Fẹ́ni tí ò bá sí níbẹ̀, ní àkókò tí customer wọn bá dé, wọ́n máa ń bá wọn ń tà a. Àwọn náà sì máa ń bá èmi náà tà ní ìgbà púpọ̀, torí pé à jọ nífẹ̀ ara wa. So nítorí ìdí èyìí àwọn a ta ọjà wọn. Ni ọ̀nà tí ó bá dára, tí àwọn pẹ̀lú sì máa ń bá èmi náà ta ọjà. Wọ́n máa ń bá mi i ta ọjà mi.

Bẹ́ẹ̀ni ní ìgbà mìíràn, mo ti dúró lílo ẹ̀rọ ayára bí àṣá fún ọjọ́ kan rí nígbà tí mo rin ìrìn àjò lọ sí ìlú wa tí mo kúrò ní ìgboro ìlú tí mo wà tí mo lọ sí oríko ìlú wa. Kò sí sáfíìsì níbẹ̀. So, odidi ọjọ́ kan àti àbọ̀ o ní fi rí ayára bí àṣá mi lọ. N ò rí fi pé ènìyàn, bẹ́ẹ̀ni àwọn ènìyàn kò rí i pé mi kí n gbé, nítorí pé kò sí sáfíìsì àwọn ẹ́ńtà àwọn wáyà tó ń gbé iná tó ń mú sáfíìsì wá. So, nítorí ìdí èyí ó ti dúró bẹ́ẹ̀ fún lílo ọjọ́ kan rí.

Bẹ́ẹ̀ni, nígbà mìíràn wọ́n máa ń wọ iborùn, pàápàá ní àkókò òtútù tàbí ní àkókò tí ọyẹ́ bá mú. Torí iborùn, mo máa ń fi bo ọrùn mi kí òtútù kí ó má baà mú mi. Mo máa ń fi borùn ni kì í ṣe pé mò ń wọ. Ẹ̀mí kì e wọ̀, ṣùgbọ́n mo máa ń fi bo ọrùn mi ní àkókò òtútù kí òtútù kí ó má baà mú mi. Nítorí ìdí èyìí, mo máa ń wọ ìyan fun lílo iborùn.

Ehn, se mo ní nọ́mbà orí ilẹ̀, ìbéèrè yìí kò yé mi rárá. Ìdí nìyí tí n kò sí fi mọ bí mo ti se le dáhùn rẹ pé ṣè mo ní nọ́mbà orí ilẹ̀ kò yé mi torí pé kò fẹ́ jọra wọn nínú èdè.

Rárá, n kò ní ètò ààbò kọ̀ǹpútà, ṣùgbọ́n ta bá ṣe èyí tí wọ́n máa ń pè ní ìnsùráǹsì nítorí ọjà mi. So ṣùgbọ́n n kò ní ti ààbò kọ̀ǹpútà torí mo bá ní ń bá sọ.

Mo máa ń ra nǹkan ní àwọn ọjà tó yí mi ká. Mo ní ọjà tí mo máa ń rà. Ni ọjà tí ó wà lọ́nà jin jin. Ọjà púpọ̀ ni ó wà ní ayika nǹkan tí mo máa ń rà ní ọjà ni mo ti máa ń rà. Ọjà ni mo ti máa ń lọ ra àwọn nǹkan tí mo ń rà bóyá fún títa tàbí fún jíjẹ. Àwọn nǹkan bí ọjà, títa tàbí fún jíjẹ. Ọjà ni mo ti máa ń rà. Oríṣiríṣi ọjà tí a ń pè ní Má̀kẹ̀tì ni ó wà tí mo ti lè ra àwọn nǹkan tí mo bá fẹ́.

Ẹ bí ìṣòro bá wà ní ibi iṣẹ́, lákọ̀ọ̀kọ́ mo máa ń fi àdúrà takú rẹ̀. A máa ń gba àdúrà láti kojú ìṣòro gbogbo tó lè fẹ́ dojú kọ mí ní ìdí ọjà mi. Ọlọ́run elétí gbárùyè sì máa ń gbọ́, ó sì pòrò ìṣòro náà ní ibi iṣẹ́. Ètọ́bájẹ́mọ́ ká jọ jókò ká jọ sọ́ pẹ̀lú àwọn tí orọ jẹ́mọ́. A ó jọ sọ ní ìtàn bí ìnùbí yóò ṣe parí síbẹ̀. Bí Ọlọ́run ṣe máa ń lo àwọn gbólòhùn láti yanjú ááwọ̀ tàbí ìṣòro níbi iṣẹ́ èmi nu.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìmolè òwúrọ̀ torí pé ìmolè ni n ṣe ọba ara àti ìmolè tí òwúrọ̀ to fi mọ́ ta ṣaalẹ́. Níwọn ìgbà tí Ọlọ́run bá ti dá ènìyàn sí, àti ìmolè òwúrọ̀ àti ti aṣàlẹ́ ni èèyàn le ní inú dídùn sí torí pé àti ìmolè òwúrọ̀ àti ti aṣàlẹ́ gbogbo rẹ̀ ló dára fún ìgbà àti àkókò tí a bá bá ara wa nínú rẹ̀. Ìmolè òwúrọ̀ dára gidi gidi.

Oúnjẹ tí mo fẹ́ràn jù àkọ́kọ́ ni àmàlà gidi àti ọbẹ̀ àbùlà. Àmàlà gidi àti ọbẹ̀ àbùlà. Iyán náà sì dára, ẹ̀kọ àti mọ́ímọ́í. Àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù ni ìyẹn. Ẹ̀kọ àti mọ́ímọ́í, àmàlà àti ọbẹ̀ gbẹ́gìrì, iyán àti ọbẹ̀ ẹ̀gúsí. Ẹ̀kọ àti mọ́ímọ́í. Àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù ni ìyẹn.